Eré ìdárayá tí mo fẹ́ràn jù ọ jẹ́ eré bọ́ọ̀lù orí pápá. Ó ma ń mú inú mi dùn gan, torí pé èmi náà jẹ́ ẹni tí ó máa ń gba lẹ́kànkan tí iṣẹ́ bá gbà mí láyé. Ó dùn gan, ó má ń mú ìwúrí wá fún mi ó sì má ń jẹ́ nǹkan tí mo má ń fi ń pa ìrónú rẹ́.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde rí. Ode àríyá jẹ́ ohun pàtàkì tí a máa ń ṣe ní ilẹ̀ Yorùbá wa. Nígbà tí a bá ti ní ṣíṣe ń ṣe, bó ṣe pé a bímọ ni àbí à ń ṣe òkú àgbà àbí à ń ṣe ìgbéyàwó, a máa ń ṣe òde dáadáa. So mo sì fẹ́ràn kí n máa lọ, mo máa ń lọ sí òde dáadáa. Àgàgà tó bá jẹ́ òde ẹbí tí mo máa rí àwọn ọmọ ìyá mi tó kù bóyá àwọn fámílí bàbá mi àbí àwọn fámílí ìyá mi ni ó fẹ́ ṣe nǹkan, ó máa jẹ́ nǹkan tó máa ń kó wa papọ̀ tí gbogbo wa máa tún fojú kojú kí a máa ríra wa.

Ohun tuntun tí mo fẹ́ kọ́ nípa iṣẹ́ mi, ó- pọ̀ gan, ṣùgbọ́n èyí tó ṣe kókó jù níbẹ̀ oni ìmọ̀ láti lo ẹ̀rọ ayélujára tuntun tí wọ́n ṣẹ̀ ṣe, torí pé ó máa jẹ́ kí iṣẹ́ mi kó rọrùn fún mi gidi gan.

Mi ò lè sọ pàtó wákàtí mélòó tí mo máa ń lò lójúmọ́ torí pé bí iṣẹ́ bá ṣe wọ́ rá mi sí, n ó ma determine n ó ma sọ bí mo ṣe máa ń lò lójúmọ́. So iṣẹ́ ni ó máa ń determine.

Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo jẹ́, bá ṣe máa ń kí yan ní ilẹ̀ Yorùbá ni mo ṣe máa ń kí àwọn ènìyàn. Torí pé mo gbàgbọ́ pé Yorùbá wà nínú àwọn ẹ̀yà tí ó máa tó ní tẹríba tó sì fẹ́ràn kí ó máa kí yan jù. Tó bá ti di ọwọ́ àárọ̀ máa kí wọn pé "ẹkaàárọ̀", tó bá ti di ọwọ́ ọ̀sán máa kí wọn pé "ẹkaàsán", tó bá di ìrọ̀lẹ́ máa kí wọn pé "wọ́n kú irọ̀lẹ́", tó bá ti di alẹ́ máa kí àwọn ènìyàn pé "ẹkaalẹ o". Bẹ́ẹ̀ ni a ṣe máa ń kí yan ní ìlànà ti Yorùbá.

Rárá o, kò sí ìjọ́ tí mi ò kí ń lo ẹ̀rọ ayára bí àṣá, torí pé ohun ni àwọn oníbàárà mi máa ń pè mí sí, èmi náà sì máa ń fi pè wọ́n, pé ọjà ti wà, làá fi máa ń bára wa sọ̀rọ̀ àti àwọn ẹbí mi àti ọ̀rẹ́ mi náà, ohun la sì máa ń fi dára wa lára yá.

Ero tuntun máa ń wá sí ọkàn mi nígbà tí mo bá rí ohun tuntun. Máa ma rò pé báwo mo ṣe máa ṣe, báwo la ṣe máa ṣe yálà níbi iṣẹ́ ni tàbí ní ilé. Bí èrò tuntun ṣe máa ń wá sí ọkàn mi nìyẹn, tàbí kí n máa fi ìrírí ayé ẹlòmíràn ṣe ọgbọ́n. Máa ma rò pé tó bá ṣẹlẹ̀ sí èmi, báwo máà a ṣe ro, so ń báa ṣe ń ro ẹrú tuntun wùyà.

Dáadáa, mo máa ń ṣe àtulò nǹkan tí mo bá ti lò rí tí mo sì mọ̀ pé ó ṣiṣẹ́ dáadáa. A lè fún mi ní ìfọ̀kànbalẹ̀ yálà ní ibi iṣẹ́ ni tàbí ní ilé. A lè fi ọkàn mi balẹ̀ pé ó máa ṣiṣẹ́ dáadáa pé èsì tí mo bá rí níbẹ̀, èsì ayọ̀ ni.

Ti n bá wà nínú ọkọ̀, ohun tí mo nífẹ̀ sí láti máa gbọ́ òun ni orin kíkọ. Torí pé mo fẹ́ràn kí n máa gbọ́ orin gan kódà kí n bá wà nínú ilé. Ó máa ń mú inú mi dùn, ó sì máa ń mú iṣẹ́ yá. So mo nígbàgbọ́ pé tí máa ń gbọ́ nínú ọkọ̀, ó máa mú ìrìn àjò yẹn kó dùn fún mi. Bẹ́ẹ̀ ni, orin mo fẹ́ràn kí n máa gbọ́ orin ninú ọkọ̀

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí kí máa wo ètò lórí ẹ̀rọ tẹlifísàn dáradára. Yálà, mo ní ètò tí máa ń wò tó ṣe pé ní ojoojúmọ́ ni wón máa ń ṣe, mo sì ní iyi to je pé ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ ni wón máa ń ṣe. Fápejuwe, mo máa ń wo ètò Masọ èyìǹbó ní orí ẹ̀rọ tẹlifísàn. Masọ oyìǹbó jẹ́ ètò kan tó ṣe pé ní èdè Yorùbá nìkan ni wón máa ń sọ níbẹ̀. Ó ò lè sọ èdè Gẹ̀ẹ́sì, tó bá ti sọ èdè Gẹ̀ẹ́sì, ó ti ṣí nìyẹn. Mo máa ń wo ètò náà láti kọ́ ìmọ̀ nípa èdè Yorùbá fáwọn nǹkan tí mo ti gbọ́ rí àti awọn nǹkan tí mi ò tíì gbọ́ rí tí máa wa need láti lọ máa bèrè sí pé kí ni ìtumọ̀ àwọn kíní yi Bẹ́ẹ̀ni, so àwọn ètò tí mo máa ń wò yẹn, ó máa ń jẹ́ ètò tí máa ń kọ́gbọ́n níbẹ̀. Àwọn mí wà sì-- àwọn mí sì wà tó ṣe pé ní mo máa fi ń dára mi lára yá. Fún ìdí èyí, mo fẹ́ràn kí máa wo ètò ní orí tẹlifísàn, mo sì máa ń gbọ́ orin náà ní orí tẹlifísàn.

Bẹ́ẹ̀ni àwọn ímeèlì àìwúlò, ó jẹ́ ohun tí ó má ń bí mi ninu gidi gan. Nígbà mìíràn tí n bá ṣi ímeèlì mi, mo máa rí oríṣìíríṣìí méèlì tó ti pọ̀ níbẹ̀. Bẹ́ẹ̀, ìkan tàbí méjì ni ó máa jẹ́ iyi tó wúlò níbẹ̀, èyí tó kù ó máa jẹ́ àìwúlò.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn òru lọ́pọ̀lọpọ̀, ó dá fún àwọn nǹkan oríṣi púpọ̀. Yálà o fẹ́ kàwé ni mo fẹ́ ṣe nǹkan lórí ẹ̀rọ ayélujára e yóò ma jẹ́ ìrọ̀rùn fún ẹ láti ṣe torí pé ní gbogbo nǹkan àti ẹ ojú ọjọ́ yóò ti dákẹ́ wọ́rọ́wọ́.

Ohun tí ó da lọ́pọ̀lọpọ̀ ni kí ènìyàn kó máa ran ènìyàn ẹgbẹ́ ẹ gbọ́wọ́. Ọ̀nà tí èmi máà ń gbà ran ènìyàn lọ́wọ́, òhun ni pé ní kí n fún ènìyàn ní owó, torí pé mo gbàgbọ́ pé kò sí ìrànlọ́wọ́ tí o bá wá sí iwájú mi tí agbára owó ò lè ká. Ní ti temi ò, onà pàtàkì tí mo gbàgbọ́ láti ran ènìyàn lọ́wọ́ ni kí n fún ènìyàn ní owó.

Ní ìgbà tí mo wà ní kékeré nígbà èwe mi, mo rántí pé a máa ń dẹ ọdọ ẹja, a máa ń sọ awọn sódò láti pẹ ẹja, a sì máa ń lo òkòló àti òkínní láti mú ẹja lódò. Bẹ́ẹ̀ a sì máa ń rẹja pa nígbà yẹn. Pẹ̀lú ìrànlọ́wọ́ èwe mi, bẹ́ẹ̀ni mo ní òye díẹ̀ nípa kápa ẹja. Bí kò bá ti ẹ pọ̀ lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n tí máa rí àwọn ǹkan tí mo lè lò láti fi pẹ ẹja, bẹ́ẹ̀ni mo mọ̀ bó ṣe ń pa ẹja. Màá ṣi pa ìwọ̀nba ẹja tí àgbàrá mi gbé.

Ìṣesí àti ìhùwàsí wà láyé, gbogbo rẹ́, o dá lórí irú ẹ̀yà tí o ti wà àti iṣẹ̀dá tí o jẹ́. Irú èmi tí mo jẹ́ ọmọ Yorùbá, tí n má ṣẹ̀ ènìyàn, mo má bẹ̀, má kúnlẹ̀, má bẹ̀ obìnrin àgbàlagbà, má dọ̀bálẹ̀, má bẹ̀ ọkùnrin àgbàlagbà. Bó sì jẹ́ ẹlẹgbẹ́ mi, mà bẹ̀ pé kó má bínú. Bẹ́ẹ̀ ni ọmọlúàbí ṣe má n bẹ̀ ènìyàn tí o bá ṣẹ̀, tó bá mọ̀ pé o ti ṣe àìda sí àwọn ènìyí, bẹ́ẹ̀ ni wọ́n ṣe má n bẹ̀bẹ̀ ní ilẹ̀ Yorùbá wà.